Oríṣiríṣi ọ̀nà ni a máa ń gbà yà àwòrán àti fídíò níbi àjọyọ̀. Tí a bá sọ wípé níbi àjọyọ̀ ìkómọ, oríṣiríṣi fídíò oun ní èèyàn máa ń yà níbẹ̀, àti oríṣiríṣi àwòrán ni èèyàn máa ń yà níbẹ̀ leleyi tí ó máa ń jẹ́ wípé ìrántí ni ó máa ń jẹ́ fún eeyan nígbà tí èèyàn bá tún débí àwọn àwòrán àti fídíò náà. Tí èèyàn bá sì ń ṣe ìgbéyàwó náà, oríṣiríṣi àwòrán àti fídíò ni èèyàn máa yà pẹ̀lú àwọn olólùfẹ́ èèyàn tí ó wá bá eeyan yàn ṣe àjọyọ̀.

Aṣọ adìrẹ, ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí Yorùbá máa ń fi ṣe aṣọ tí wọ́n máa ń wọ̀. Eléyìí adìrẹ ó jẹ́ àwọn nǹkan tí wọ́n máa ń lò fún adìrẹ ni aró. Lẹ́yìn tí wọ́n bá lo aró yìí, ó ní bí wọ́n ṣe máa ń pèsè aró náà. Tí wọ́n bá ti wá lo aró yìí, wọn ó fi omi si. Tí wọ́n bá ti fi omi síi, wọn wá di aṣọ ti eyan fẹ́ ti bọ̀ ní adìrẹ náà, wọ ó ti bọ̀. Tó bá ti tó wuyé ṣẹ́jú díẹ̀, wọn yóò padà wá sa aṣọ náà. Aṣọ náà ó wá di aṣọ adìrẹ.